Bẹ́ẹ̀ni, mo máa ń ní ìwúra nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀. Kódà nígbà mí tí bá wà níwájú àwọn ẹgbẹ́ mi ní kíláàsì, ní, ẹm, ní ṣọ́ọ̀ṣì àti ní mọ́ṣúkì, tí bá wà níwájú wọn àti sọ̀rọ̀ nígbà mi, ì máa ń ní agbára. Pápá jù lọ, tó bá jẹ́ àwọn èèyàn tó dá sí wípé mo mọ̀ dáadáa, tó sì mọ̀ mí dáadáa, ì máa ń da ojú ti wón. Mi ò ni sọ pé ojú títì ni, àmọ́ ì máa ń sinmi bákan bí ẹni pé "á, àti sọ̀rọ̀ yẹn ẹrú máa ń dá mi, mo mọ̀ ní o lọ́wọ́ nínú ilẹ̀ kan kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́. A máa kọ ìṣe fún àwọn ibiṣẹ́ nítorí ọmọ ilé ìwé sì ni mí. Àmọ́ ní ilé ìwé wa, mo jẹ́ ẹnìkan tí ó máa ń kọ ìròyìn. Ìròyìn kò tún máa ń ṣe ìròyìn nípa nǹkan tó ń ṣẹlẹ̀ níta. A máa ń kọ ìròyìn nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní, ilé ìwé wa náà. Papajùlọ àwọn bóyá bí, ibi tí ilé ìwé wa ń lò bí ilé ìwé wa, bó ṣe ń ti, bó ṣe ń gbòòrò sí, gbogbo pátápátá ni a máa ń kọ. Nígbà tí, tábà máa dà ẹ́ kọ, àwọn nǹkan kan tí a máa ń fẹ́ mú dájú pé a kọ nípa rẹ̀ bóyá bí ǹkan tó ṣẹlẹ̀, bó ṣe ṣẹlẹ̀. A máa bá-- a máa lọ bá àwọn èèyàn kan ní, ibi tí ǹkan yẹn ti ṣẹlẹ̀. A máa bèèrè lọ́wọ́ wọn pé báwo lo ṣe ṣẹ̀lẹ̀. So a máa kọ síbi ibẹ̀, a sì máa present, a sì máa gbe sí ibi tí àwọn, ẹ, gbogbo èèyàn wọ́n sì le gbó, wọ́n sì fi le kọ ẹ̀kọ́ látara rẹ̀.